Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń rí wí pé mo rìn dédé, mo rìn ní ọ̀nà tó yẹ, mo dẹ̀ rìn ní àlàáfíà. Mo fẹ́ràn láti máa rìn láàlàáfíà nítorí wípé ó máa ń ṣe ara lóore, kò dẹ̀ kí n ṣe ìjàmbá sí ara, or sí ìlera ẹni. Mo fẹ́ràn láti máa rìn ní àlàáfíà. Ìdí ni yìí tí mo fi máa ń rìn ní ọ̀nà tó yẹ.

Ó ti tóbi oṣù mẹ́ta sẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé. Láti ìgbà tí mo ti jáde kúrò ní ilé ìwé higher institution, n ò lọ sí ilé ìkàwé mọ. Ìgbà míràn nínú ilé mi, mo le gbe wé kí n ka. Mo fẹ́ràn láti máa kàwé gan, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù. Gbogbo oúnjẹ tó bá ti kù láti ìgbà tí mo ti dé, mo máa ríi wípé mo jẹ́. Bíi wípé tí ń bá jẹ iyán kò láàárọ̀, mo lè jẹ lọ́sàn-án, tí ń bá jẹ ìrẹsì kò láàárọ̀, mo lè jẹ lọ́sàn-án ìgbà mìíràn mo lè jẹ láálẹ́. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí mo jẹ kù.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé, máa rí i pé mo fọn gbogbo aṣọ mi, máa rí i pé mo tú àyíká mi ṣe, máa rí i pé mo tú àgbálá mi ṣe, máa rí i pé mo tú ọgbà mi ṣe, máa rí i pé gbogbo ilẹ̀, gbogbo àgbálá mi mo gbà, máa rí i pé mo tú gbogbo inú ilé mi ṣe, máa rí i pé mo tú yàrá mi ṣe. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ nì yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Gbogbo ìgbà tí mo bá ti ní iṣẹ́ tó ju iṣẹ́ tí mo máa ń sábà ṣe ní ibi iṣẹ́ mi, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Mo dẹ̀ máa ń gba owó fún wákàtí mo ti bá lò kọjá wákàtí tí mo máa ń lò jù lọ. Ìgbà mìíràn ó lè jẹ́ wákàtí kan, ìgbà mìíràn ó lè jẹ́ wákàtí méjì.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Mo máa ń gbé àpò ẹ̀yìn gbogbo ìgbà ti ń bá tí ń lọ sí ibi iṣẹ́. Nínú rẹ̀, mo máa ń kó ohun ìṣe tàbí ìwé tí mo bá nílò ní ìgbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Ìgbà mìíràn tí mo bá ń lọ sí ilé ìjọsìn, mo máa rí pé mo gbé àpò ẹ̀yìn dání. Nínú rẹ̀ ni mo ti máa ń kó ohun kan tí mo fẹ́ lò ní ilé ìjọsìn mo ti bá lọ sí ibi iṣẹ́ mi.

Mo máa ń ṣe ìdúnadúrà nípa mí mọ iye ọjà tí mo nílò tí mo fẹ́ gbà àti nípa iye tí wọ́n ń ta ọjà náà. Tí ń bá ti mọ iye tí wọ́n ń ta ọjà náà, mo mọ àmà tí mo ṣe máa ṣe ìdúnadúrà. Gbogbo ó yà pẹ̀lú oníbàárà mi. Wọn bóyá ibi tí bá ti fẹ́ ra nǹkan tí mo nílò pé boyá kan bí oúnjẹ ò bí kan bí mo fẹ́ àwọn nǹkan tí mo fẹ́ lò níbi iṣẹ́, mo máa ń ṣe ìdúnadúrà nípa mí mọ iye nǹkan tí mo fẹ́ rà àti nípa mí mọ iye tán ta nǹkan tí mo fẹ́ rà.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ìrọ̀lẹ́ nítorí pé ìgbà náà ni mo máa ń ráyè láti sinmi nígbà tí n bá ti dé láti ibi iṣẹ́. Mo fẹ́ràn ìrọ̀lẹ́ nítorí pé ìgbà náà ni mo máa ń ráyè sinmi bóyá mo ti ṣiṣẹ́ látàárọ̀ ó bóyá mo ti ṣiṣẹ́ ní ọ̀sán ó bóyá mo rin ìrìn àjò. Ìrọ̀lẹ́ ni mo máa ń ráyè láti lé sinmi fún oúnjẹ jíjẹ ó nípa ìṣe kan tí mo fẹ́ ṣe lẹ́yìn náà ni mo máa wá ráyè sùn ní alẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Gbogbo ọjà tí bá ń tà, mo máa rí pé mo ṣe ìtọ́jú wọn láti lè ríi wípé o bá nǹkan tí àwọn oníbàárà mi fẹ́ torí àwọn oníbàárà mi fẹ́ran àwọn ọjà tó bá wà ní pípé tó sì wà dáadáa tí wọ́n lè rí tá padà fún àwọn oníbàárà tí wọn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí, mo ti lọ sí òde ìgbéyàwó rí, mo ti lọ sí òde ìsọmọlórúkọ rí. Kò sí òde tí mi ò tíì lọ rí. Mo fẹ́ràn láti máa lọ sí òde ìgbéyàwó torí pé mo máa ń kọ́ ẹ̀kọ́ púpọ̀ nínú rẹ̀. Mo dẹ̀ fẹ́ràn láti máa rí ìtọkọtaya tí wọ́n ti máa ṣe ìgbéyàwó wọn.

Mo máa ń ṣètò owó iṣẹ́ nípa kíkọ́ àti rírí iṣẹ́ tí àwọn òṣìṣẹ́ mi bá ṣe nípari oṣù. Nígbà tó bá ti di ìparí oṣù, màá ti kọ àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe àti iye tí owó máa kan fún gbogbo iṣẹ́ tí wọ́n máa ti ṣe àti iṣẹ́ tí wọ́n báa ti ṣe kọjá iṣẹ́ tó yẹ̀kan ṣelọ́. Màá ríi wí pé mo ṣètò owó iṣẹ́ fún gbogbo iṣẹ́ náà.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe eré ìdánì. Mo fẹ́ràn láti máa ṣe eré ìdánì nínú ilé bíi kí ń máa gbá scrabble or kí ń máa gbá chess. Mo fẹ́ràn eré ìdánì, eré ìdánì pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi. Mo fẹ́ràn rẹ̀ gẹ́, kò dẹ̀ sí ìgbà tíì mi ò ṣe. Mo fẹ́ràn láti máa ṣe é ní ìparí ọ̀sẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí.

Mo fẹ́ràn láti máa wọ aṣọ àwọn olóyìnbó tí wọ́n máa ń pè ní suit, mo dẹ̀ fẹ́ràn láti máa fi okùn tíì ní ọrùn tí àwọn òyìnbó máa ń pè ní tie. Mo fẹ́ràn láti máa wọ aṣọ yìí pẹ̀lú tie ní gbogbo ìgbà tí mo bá ti ń lọ sí ibi iṣẹ́. Mo fẹ́ràn rẹ̀ nítorí pé kò sí ibi tí mi ò lè wọ lọ. Mo lè wọ̀ lọ ilé ìjọsìn, mo lè wọ̀ lọ ibi iṣẹ́.

Rárá o, un ò lu etí rí, ọkùnrin ni mí, ìdí nì yi tí mi ò fi lu etí rí. Ọmọ ìjọ Si ni mí nàa, ìdí nìyi tí mi ò fi lu etí mi rí, ọkùnrin kò yẹ kó máa lo etí, ìdí nìyi tí èmi náà mo fi kọ̀ láti lu etí mi.

Mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ẹsẹ̀ nígbà méje, ní ọjọ́ àìkú, àjẹ́, ìṣẹ́gun, ọjọ́rú, ọjọ́bọ̀, ẹ̀tì, àbámẹ́ta. Mo má ń ní ìpàdé ní gbogbo ìgbà. Mo má ń ní ìpàdé yìí pẹ̀lú àwọn ara ìjọsìn mi. Mo má ń ní ìpàdé yìí pẹ̀lú àwọn òṣìṣẹ́ mi ní ibi iṣẹ́ mi.

Ọ́fíìsì mi máa ń ṣí ní àárọ̀ kùtùkùtù ní ọjọ́ kẹsàn-án. Àárọ̀ kùtùkùtù ni ọ́fíìsì mi máa ń ṣí, ìgbà yìí ni àwọn òṣìṣẹ́ mi máa ń wọlé. Ìgbà náà ni àwọn òṣìṣẹ́ mi máa ń dé síbi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù.

Ìṣẹ́jú mewa ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Gbogbo ìgbà tí máa ti fẹ́ jẹun lálẹ́ kì í ju ìṣẹ́jú mẹ́wàá lọ. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ lálẹ́, mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ ní ìgbà tó bá yẹ. Idí niyí tí mo fi máa ń jẹ ní àkókò mẹ́wàá.

Ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ṣe rí wí pé mo ṣe ìmọ́tótó ilé mi. Mo máa ń rí wí pé lẹ́yìn ìgbà tí ọ̀sẹ̀ bá ti parí, mo gbá gbogbo àyíká mi, mo gbá gbogbo ọgbà mi, mo gbá gbogbo inú ilé mi, mo gbá abẹ bẹ́ẹ̀dì mi, mo fọ gbogbo nǹkan tó bá wà nínú ilé mi. Ìmọ́tótó ilé mi ò jẹ́ ǹkan tó ṣe mí, ló jẹ́ mi lógún. Ìdí nìyẹn tí mo fi máa rí pé gbogbo ìparí ọ̀sẹ̀, mo ṣe ìmọ́tótó rẹ̀

Rárá o, n o féràn wà nínú oru. Mo kò, mo dẹ̀ fẹ́ràn láti ma wà nínú oru. Gbogbo ìgbà tí mo bá ti fẹ́ sùn lálẹ́, ò bóyá ní àárọ̀ kùtùkùtù bóyá ní ọ̀sán ni, mo máa ríi wí pé mo tan fáànù mi. Mo dẹ̀ ríi pé atẹ́gùn fẹ́ gan láti le mọ ìrírí pé kò sí oru kankan tó ń mú mi.

Mo fẹ́ràn láti rí pé gbogbo òṣìṣẹ́ tuntun tí bá ti gbà síbi iṣẹ́, ó fẹ́ràn láti máa ṣíṣe rẹ̀ dáradára ní ọ̀nà tó pé àti ní ọ̀nà tó yẹ. Ó dẹ̀ máa gbọ́ràn sí gbogbo nǹkan tí wọ́n bá ti sọ fún, kì í, kì í sọ̀rọ̀ asodi sí ẹni tó bá jù lọ ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni ojú mi dára, ojú mi rí ìnà dáadáa. Kò sí nkan tí ojú mi ò rí. Ojú o i dùn mi, ojú mi dẹ̀ máa ń ṣiṣẹ́ dáradára. Mo fẹ́ràn ojú mi gan, mo dẹ̀ máa ń rí pé mo se ìmọ́tótó rẹ̀ dára bí kan fọ ojú mi dáadáa. Ki n dẹ̀ rí pé mi ò lo ẹrọ ìbánisọ̀rọ̀ mi jù láti lè rí pé kò bọ́ ojú mi jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo máa ń kọ lẹ́tà gan-an sí àwọn oníbàárà mi. Àwọn lẹ́tà tó máa ń ṣe pàtàkì tí mo máa dẹ̀rí wípé ó máa tètè kan àwọn oníbàárà mi nígbà tí mo bá kọ sí wọn. Èyí ni èyí tí mo ṣe máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo fẹ́ràn láti máa kọ lẹ́tà gan-an nígbà tí mo bá wà níbi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù. Mo fẹ́ràn rẹ̀ gan nítorí pé kìí jẹ́ kí n ná owó dànù, kì í sì jẹ́ kí èrí wí pé mo ṣe wàhálà tí bá fẹ́ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Mo lè tètè rí wọn lórí WhatsApp, mo lè rí wọn lórí Facebook, mo lè tètè pàdé wọn lórí Instagram.

Ọ̀nà tí mo fi máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá kọ̀ ni pé mo máa ń ṣe àwọn eré ìdárayá tó lè múnú mi dùn, tó sì lè jẹ́ kí mo ṣiṣẹ́ náà kọ̀mọ̀kọ̀mọ̀. Bíi kí n máa play game, kí n máa gbá bọ́ọ̀lù lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀nà tí mo ṣe máa ń pàrọ̀ ọkàn nìyí nígbà tí iṣẹ́ bá pọ̀.